Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? A, irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí órùn ó omú o. Àwọn ọju ọjọ́ tí órùn ó mú tó jẹ́ pé ojú ọjọ́ tí òjo bá ẹ sẹ̀ rọ tán. Bí weather, bó ṣe máa ń rí bí ojú ọjọ́ ṣe máa ń rí tí àwọn ò lòyìnbó ń pè ní weather bó ṣe máa ń rí yen, òun ni mo fẹ́ràn jù. Tí gbogbo ẹ máa tutù, tí kò ní sí oru, tí kò ní sí, tí ó ní sí òrùn. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù níyen tori èèyàn a lè ṣe nǹkan dáadáa tí èèyàn bá fẹ́ sùn. Nígbà tí ó bá ṣí iná náà èèyàn máa le sùn dáadáa, èèyàn dè máa le ṣiṣẹ́. Kò dàbí ìgbà tó jẹ́ pé tí òrùn bá mú, èèyàn ò ní le ṣiṣẹ́, a tètè rẹ ara. Àmọ́ nígbà tí ojú ọjọ́ bá tó rọ̀, tí ò sí òrùn, tí ò sí òjo tí gbogbo ẹ ṣá a tutù dáadáa. Iyen gangan ni irú ojú ọjọ́ tí mo fẹ́ràn torí iṣẹ́ a wù yàn lórí i láti ṣe. Kò ní sí pé ó tètè rẹ ènìyàn níbí iṣẹ́. Mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n fẹ́ràn irú ojú ọjọ́ báyẹn. Irú ojú ọjọ́ tí ó bá calm. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni yen.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Ehn, mo máa ń pàdé ẹ ní ẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títà mi. Àwọn eleyii tí àwọn olóyìibo pè ní target ehenhen kì í ṣe gbogbo ìgbà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà díẹ̀ mo máa ń pàdé rẹ̀, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Torí ojú ọjọ́ bí, ehn, ètò ọrọ̀ ajé ìlú bo bá ṣe rí, ehn, òun náà mọ, o mọ, o mọ fára pẹ́ bí ọjà títà ṣe máa yá. Tí kò bá sí owó ní ìlú tí ẹkọnọ́mì ò bá dá, ehn, òun náà mọ, o mọ, o mọ fára pẹ́ iṣẹ́ ọwọ́. Torí tí kò bá ti sí owó ní ọwọ́ àwọn èèyàn, àwọn èèyàn ò ní le wá ra ọjà bó ṣe yẹ kan jáde. Àwọn èèyàn ò ní le rí owó náà bó ṣe ye kí wọ́n na. Eh, so iyẹn ló má ń mú kó jẹ́ pé àwọn ìgbà díẹ̀ ni a máa ń pàdé àfojúsùn títà. Ọ̀pọ̀lọpọ̀ igba mi dẹ̀ wà tó jẹ́ pé, ehn, kò ti e ní yọ rárárárárárárárárá. So àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyen nípa titi ọjà títà ni.

Ṣé o ti lu etí rẹ? Rárá o, mi ò lu etí mi o. Mi ò lu etí mi rárá, gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ tí mo jẹ́, ọmọ ilẹ̀ Yorùbá tí mo jẹ́, kò fàyè gba ọkùnrin láti lu etí ẹ̀. Ọmọ obìnrin ni ó lẹ́tọ̀ láti lu etí ní ilẹ̀ káaro òjìré. Wọ́n o fi lè dá ọkùnrin yàtọ̀ mọ́ sí obìnrin. Iyẹn o mú mi kí n lu etí. Ni orílẹ̀-èdè ta wa náà, ọkùnrin tí ó bá lu etí, àwọn èèyàn máa fojú sí i lára ipé, omo bóyá ọmọ burúkú ni, wipe bóyá kò níwà dáadáa. Wọ́n gbà pé àwọn ọmọ ita, àwọn ọmọ ìpáǹle ló máa ń lu etí. Iyẹn dẹ́ mọ́ èmi náà tí mo jẹ́ ọmọkùnrin, tí mi fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa fi ojú tí ó dáa láti fi wo mi. Ẹ̀yẹn mú mi láti má lu etí mi rárá. Mi ò lu etí mi rárá. Mi ò dẹ̀ ní lérò wipé màá lu etí mi ní ọjọ́ iwájú. Mi ò ní lérò rárárara.

Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ẹ̀dè mo ṣe máa ń gbọ́gbọ́ ìró àwọn oníbàárà ni pé, eh, àti mo ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà gbogbo wọn. Mo ti nííí gbogbo ẹ̀ lọ́wọ́. Àwọn ẹti mo bá ríi pé tó jọ́ mẹ́ta tí mo ti bá wọn sọ̀rọ̀ tí a ti jọ sọ̀rọ̀, tó bá tó jọ́ mẹ́ta tí a ti jọ sọ̀rọ̀, màá tẹ àtẹ̀ránsẹ́ sí wọn. Màá tẹ àtẹ̀ṣe sí wọn lórí WhatsApp. Èhèñ. Màá tẹ àtẹ̀ṣe, tí mo bá dẹ̀rí pé wọn ò sí ní WhatsApp, màá pè wọ́n sórí nọ́mbà wọn láti lè bèrè àlàáfíà wọn. Màá pè wọ́n, eh, tí mo bá dẹ̀rí pé nọ́mbà wọn náà ò lọ, àwọn ẹti mo bá mọ ibi tí wọ́n ń gbé, tí mo bá mọ ará àtẹ́ bí wọn, màá kàn sí wọn. Tó bá dẹ̀ túń jẹ́ pé mi ò rí ará àti ẹbí kankan bá sọ̀rọ̀, tí mo bá mọ ilé àti àdúgbò tí wọ́n ń gbé, màá wá wọn lọ sí ibẹ̀ láti lọ bèrè wọ́n. Torí láìsí oníbàárà kò sí èmi. Láìsí èmi náà kò sí oníbàárà. Iyẹn ló ń mú pé a gbọdọ̀ jọ máa gbọ́ ìró ara wa nígbàkúgbà kí ọjà wa kí ó bá lè máa yá dáadáa.

Ṣé Wi-Fi mi, ṣe Wi-Fi rẹ yára tó? Rárá o, Wi-Fi mi kò yára tó torí ní àdúgbò tí mo wà, eh network tí mo ń lò láti fi lo Wi-Fi ni ìgbà mí wà tó yẹ pé ó máa múná lọ, ó máa múná lọ fún bí ìsẹ́jú tí, tí, tí network tó jù òpó ò ní dá rárá, rárá, rárá, rárá, rárá, rárá, rárá. Ìgbà mi sì wà tó je pé a lọ tá tí ẹ̀ ní rí kankan ṣe. Ìgbà tí mo bá rí pé ó ti ṣe báyìí tí ò ṣe, màá kúrò ní àdúgbò mi, màá lọ sí ìgboro kí ń bá ti lè rí network lò dáadáa. Hmm kí mo lè rí network tí mo, àmọ́ tí mo bá sì wà ní inú ilé tí mò ń gbé gẹ́gẹ́ bí mo ti wà báyìí, network Wi-Fi mi kò yára tó, kò yára tó rárá, rárá, rárá, rárá, rárá. Mo kàn ṣa ń fi agídí pẹ̀lú sùúrù láti fi ti lò ó pé kó máa ṣe àwọn iwọ̀n bá tí mo lè ṣe. Àmọ́ tí mo bá rí pé ó ti ṣe díẹ̀ ní ìsìn tí mo rí pé mo ní láti ṣe nǹkan tí ó yára, màá lọ sí ìgboro níbi tí network ó ti dà kí Wi-Fi mi kó ba lè yára tó dáadáa. Ǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Eh, bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ wà níbi iṣẹ́ ṣiṣẹ́ náà ni, kò jú pé à ń lo sùúrù láti fi bára wa ṣiṣẹ́ kí ó má bà sí gbọ́mi sígbọ́mi ọ̀tọ̀, kó má bà sí ìjà ní ẹnu iṣẹ́. Ìyẹn ló máa ń mú mi láti lo sùúrù láti ṣiṣẹ́. Tí mo bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́, mì kí ń ṣàdéé dé bá ẹni kan ṣiṣẹ́ bákan bákan, màá ti rí pé ẹni tí mo bá fẹ́ bá ṣiṣẹ́, màá rí pé ó jẹ́ ènìyàn tí ara rẹ̀ balẹ̀. Ehen, ẹni tí ó lè gbọ́rọ̀ sí iṣẹ́, tí ó lè gba àmọ̀ràn sí iṣẹ́ torí tí ẹ̀yan bá lọ bá alágídí eyan ṣiṣẹ́, iṣẹ́ yẹn ò ní yọrí sí ibi tí oyẹ kó yọrí sí dáadáa lásìkò. Hmm, ó lè máa yọrí sí tí ó da. So ìyẹn jẹ́ tí n bàá fẹ́ bá wọ́n eyan ṣi iṣẹ́. Àbi ẹni tí ara rẹ̀ balẹ̀, ẹ̀ni tí ó ní ìmọ̀, tí ó ní ẹ̀kọ́ nípa iṣẹ́ náà. Ehen, tí ó dé lé gba àmọ̀ràn tó n ná tún lè fún mi ní àmọ̀ràn bí àsejọ má ṣiṣẹ́ tí iṣẹ́ ó fi tayò. Bá yẹn ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? À bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn. Àwọn ọjọ́ tí mo dẹ̀ máa ń lọ sí ilé ìjọsìn ju ni ìjọ ìsinmi, ìjọ Sunday tí olúwa ti yasọ́tọ̀ fun wa pé kí á lọ láti lọ sìn. Ẹ̀ ìjọ́ ẹ ni mo máa ń lọ sí ilé ìjọsìn ju. A ò dẹ̀ ní àwọn ìgbà ní àárín ọ̀sẹ̀ náà tó jẹ́ pé tí a bá ní program láti ṣe ní ilé ìjọsìn ṣe a máa ń lọ. Àwọn bí program bí ẹ̀kọ́ bíbélì, ẹhẹ̀n, àwọn ìsọjí, àsìkò ìsọjí a máa ń lọ sí ilé ìjọsìn. Àwọn àsìkò àdura òwúrọ̀, ẹhẹ̀n, ìyẹn ni àárọ̀ kùtùkùtù a máa ń lọ sí yẹn náà ní àárọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó jẹ́ àárọ̀ Monday, mo máa ń lọ. Bá bà dé ní àjọṣepọ̀ tó jẹ́ ìjèrè ọ̀kan náà, ẹ́ a máa ń lọ síi. Ìyẹn mú mi láti máa fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn dáadáa torí ara aṣe tí ẹni tó dá wa sáyé tó pa fún wa ní ẹ pé kí aya ọjọ́ kan ṣọ́tọ̀ sí mímọ́ láti máa sìn. Ìyẹn mú mi láti fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn dáradára. Inú mi sì máa ń dùn àti emi ati ẹ́bí àta arà mi tí a bá ń lọ sí ilé olúwa láti lọ jọ́sìn.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Àh, irú bàtà tí mo máa ń wọ̀ ó pé oríṣiríṣi. Ẹ̀hehn, ó tún á depend lórí ibi tí mò ń lọ. Óhun ni ó máa ń dìtà mí irú bàtà tí màá wọ̀. Ehn, mo máa ń wọ bàtà rọ́bà. Àwọn eléyi tá a ń pè ní silipasi, mo máa ń wọ àwọn yẹn tí n bá ti wà nínú ilé ni mo máa ń wọ àwọn yẹn torí ó máa jẹ́ kí ẹsẹ̀ mi fúyẹ́. Tó bá dẹ́ jẹ́ pé òde ni mò ń lọ, eh, mo láwọn bàtà tí mo máa ń wọ̀, àwọn tá a máa ń pè ní kọ́fà shù. Ehehn, mo ní àwọn ìyẹn náà torí àwọn bàtà tí ó bá òde mu nìyẹn. Tó bá dẹ́ jẹ́ pé mò ń tún lọ sí boya ibi iṣẹ́ bí ọ́fíìsì, mo ní àwọn bàtà tí mo máa ń wọ̀ bí sándà. Ehn, tó bá wí pé ọ́fíìsì ni mò ń lọ, mo ni áwọn bàtà bí sándà tí mo máa ń wọ̀. Ehn, tó bá dẹ́ tún jẹ́ pé sáìtì ni mò ń lọ, mo láwọn bàtà bugìbugì, àwọn bàtà onírin lábẹ́ tí mo máa ń wọ̀ tá a ń pè ní safety boot kí a má bá fi ẹsẹ̀ pa tá a máa ń wọ̀ níbi iṣẹ́, mo láwọn yẹn náà. So kò sí irú bàtà tí mi ò le wọ̀. Àh, irú àwọn bàtà tí mo máa ń wọ̀ náà ni slippers, a wọ sándà, a wọ kọ́fà shù, a wọ bàtà oníróbà, bàtà olókùn. Oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàtà tí mo máa ń wọ̀

Ṣé wé, mo mọ̀ bí a ti ń pẹja? Rárá o, mi ò mọ bí a ti ń pẹja rárá, rárá, rárá, rárá. Àmọ́, ó wù mí láti mọ bí a ṣe ń pẹja. Idin tí kò jẹ́ kí n mọ bí a ti ń pẹja ni ipé kì í ṣe ara àwọn nǹkan tí mo ní láyìí ká. Mi ò ní odò ẹja. Ẹni tó bá ní odò ẹja tàbí ẹni tó bá ń gbé ní tòsí omi, tòsí ọ̀dọ́, àwọn ìyẹn ní wọ́n lè mọ ẹja pa. Àmọ́ nígbà tí mi ò tíì gbé ní tòsí àwọn nǹkan wọ̀nyí tí mi ò sì ní odò ẹja, ní ò jẹ́ kí n mọ ẹja pa. Kò jẹ́ kí n mọ ẹja pa rárá. Àmọ́ mo sì ń lérò, mo sì ń wọ ípé nígbà tí ó bá yá tí Ọlọ́run bá ṣowó dáadáa ní ọjọ́ iwájú, màá,- témi na bá ní odò ẹja tèmi tí mo ní àwọn nǹkan tí mo fẹ́, màá lè kọ́ dáadáa bí wọ́n ṣe ń pẹja tí èmi náà ó lè máa pa ẹja fún ara mi nígbà tí ẹja bá wù mí jẹ. Tó bá dẹ́wù mí náà, mo lè ṣọ́ di owó tí màá máa ṣe owó ẹja káàkiri tí màá máa ta, tí màá máa rà.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara mi ní gbogbo ìgbà tí mo bá ti wẹ̀ tán. Ìgbà yẹn ni mo máa ń fi ìpara sí ara torí ìpara ó máà ní àwọn iṣẹ́ tí ó ń ṣe ní ara. Ó máa ń kòì jẹ́ kí ara funfun torí tí ẹyan bá wẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mì tí ó ò fi ìpara sí ara láti fi ra àrà, àrà kan máa funfun ni, á wá dàbí ìgbà tó jẹ pé òni tóun ó wẹ̀. Ìyẹn ló máa ń mú mi fi ìpara sára. Tó bá dẹ́jẹ́ pé ìgbà ooru ni, tí ooru máa ń mú díẹ̀, ìwọ̀nba díẹ̀ ni ìpara tí mo máa ń fi sí ara tí ooru bá mú torí tí mo bá tún lọ pa ara jù nígbà ooru, ooru máa ma mú mi wá tí mi ò ní gbádùn ara mi. Ó jẹ́ pé màá ma wà ibi tí atẹ́gùn wà káàkiri. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń pa ara torí ìpara náà ní àwọn iṣẹ́ tó ń ṣe lára wa. Ó máa ń pa àwọn kòkòrò, ó dẹ̀ máa ń jẹ́ kí ara kí ó dán, kí ara èèyàn kó wà ní kò, kó dá, kó kí àwọ̀ èèyàn ẹ, kó kí èèyàn dán láwọ̀. Ẹ̀hẹn. Nítorí ẹ ni mo fi nífẹ̀ẹ́ sí i láti máa pa ara mi.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dá- o dara dáadáa lọ́pọ̀lọpọ̀. Ó ń gbọ́rọ̀ bó se yẹ kó gbọ́. Ó dẹ̀ tun, kò sí ohun àbàwọ́n kankan níbi etí mi torí mo máa ń tọ́jú etí mi dáadáa ní gbogbo ìgbà kùgbà tí mo bá ti wẹ̀ tán tí mo rí pé mo múra tán, màá wá, ẹ́hn, màá wá òwú àti aṣọ tí màá fi nu etí mi kí ìdọ̀tí àti omi tó wà ní ibẹ̀ kí ó ba lè nu kúrò. Ẹ̀hẹn, gbogbo ìgbà kùgbà dẹ̀ ni mo máa ń tọ́jú rẹ̀. Mi ò dé ti nǹkan tí ò da, mi i ti ìbọ̀kúbọ̀, mi i ti àwọn ìdọ̀tí, mi i jẹ́ kó wọ etí mi rara rara rárá torí tí mo bá ti lọ fi ohun ìdọ̀tí àwọn kan tí ò da sí inu etí mi, mo ń ba etí mi jẹ́ níyen, So, títọ́jú tí mo ń tọ́jú etí mi, òun ló mú kí etí mi kí ó wà ní pípé. Ẹ̀hẹn, etí mi wà ní pípé tí ò dé sí ohun ìkọ̀ṣẹ́ kankan tí ó wà ní ibẹ̀.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Tí a bá ti dé ibi iṣẹ́ ní àárọ̀, coffee gan wà ní ara àwọn ǹkan tí ibi iṣẹ́ yan layoo láti máa fún wa ní àrárọ̀ tí a bá ti dé ibi iṣẹ́. Ohun ni gbogbo wa máa ń mu tí wọ́n máa ma fún awa òṣìṣẹ́ láti mu. Àwọn, láti lè ní okun láti ṣiṣẹ́ torí pé coffee náà ní àwọn iṣẹ́ tó máa n ṣe ní ago ara. Kòi jẹ kí oorun kó kún yàn. So, ta bá mú níbi iṣẹ́ kò ní jẹ́ kí oorun máa kún wá. Torí kò yẹ kí eeyan máa sùn níbi iṣẹ́, ó dẹ̀ máa fi okun kún okun èèyàn láti fi lè ṣiṣẹ́ ní ọjọ́ dáadáa. Ní ọjọ́, oní oojọ́ dáadáa, ìyẹn mu kí ibi iṣẹ́ láti máa fún wa ní coffee. Tí ó bá dẹ̀ jẹ́ pé ibi iṣẹ́ ò fún wa nígbà mi, èmi fún ara mi fún ara mi tí kán lára mi. Màá fi owó ara mi, màá fi ra coffee láti mu fún ara mi. À dẹ́ tùn máa n sábà tún mú náà nígbà tí ó bá jẹ́ pé òtútù bá mú, a mú coffee gbóná a fi lè gbọn òtútù danu.